Nígbà tí mo kẹ́yìn sunkún, mo rántí bì ọdún mẹ́ta sẹ́yìn. Nígbà tí ìyá bàbà mì kú ní ìlu wà, bàbá mi pé mi wípé kí n wá le. Bí mo ṣe délé, wọ́n ní kí n lọ ọdún wọn fún ìyá mi. Nígbà tí mo wọ inú yàrá tí wọ́n gbé ìyá ka lè sí, mo wo ìyá. Ẹkùn dẹ́n bọ loju mi tó rí ìyá dáadáa ni ìyá yen. Ọdún mẹ́ta sẹ́yìn, nígbà yẹn ni mo kẹ́yìn sunkún.

Mo fẹ́ran orin Adekunle Gold púpọ̀ púpọ̀. Orin Adekunle Gold tí àkọ́lé rẹ̀ ń jẹ́ bọbọ, oun ni mo fẹ́ran jù. Orin yẹn sẹ̀sẹ̀ jáde ní ọdún tí a wà nínú rẹ̀ yìí, ní oṣù kẹwàá àbí óṣù kọkànlá ni orin yẹn jáde. Orin yẹn dùn púpọ̀ púpọ̀, ó dẹ̀ dà gẹ́gẹ́ bí ọ̀dọ̀, orin yẹn ní àmúludùn púpọ̀, púpọ̀ gan.

Mi ò kì í jẹ́ kí fóònù mi gbóná púpọ̀ rárá àti rárá. Tí fóònù mi bá ti gbóná fẹ́rẹ́fẹ́, màá fi kalẹ̀ kí atẹ́gùn fẹ́ ẹ sí, kó lè ba tutù, àbí kí n má lò fún nkan púpọ̀ mọ́, kí n rọra máa lò ó díẹ̀díẹ̀. Fún ìgbà díẹ̀ kí n gbé kalẹ̀, fún ìgbà díẹ̀ kí n lò ó, fún ìgbà díẹ̀ kí n gbé kalẹ̀, fún ìgbà díẹ̀. Ṣùgbọ́n tó bá ti gbóná púpọ̀ jù, màá fi kalẹ̀ fún ìṣẹ́ju díẹ̀. Ṣùgbọ́n mi ò kí ń jẹ́ kí fóònù mi gbóná púpọ̀. Nígbà tí fóònù mi máa ń gbóná ni ìgbà tí ó bá wà ní, tí mo bá wà ní inú oòrùn, àbí tí mo wà nínú ibìkan tí ó gbóná, fóònù mi máa ń gbóná nígbà yẹn. Ṣò bí-- ṣùgbọ́n mi ò kí ń jẹ́ kí fóònù mi gbóná rárá àti rárá.

Bẹ́ẹ̀ni, mò ń máa ń jẹun nínú ọkọ̀ mi ṣùgbọ́n kìí ṣe lémọ́ lémọ́, ẹ̀kọ̀okan ni. Ìgbà tí mo máa ń jẹun nínú ọkọ̀ mi máa jẹ́ bóyá bí mo bá lọ ìnáwó kan tí kò sí ààyè tí mo lè jókòó, mo lè gbá oúnjẹ mi láti lọ jẹ sínu, nínú ọkọ̀ mi. Ṣùgbọ́n mi ò dédé gbé oúnjẹ láti inú ilé mi lọ sínú ọkọ̀ láti jẹ. Àbí tí mo bá ń lọ ìrìnàjò, mò ń máa ń jẹun nínú ọkọ̀, mò ń máa ń jẹun nínú ọkọ̀. Tí mo bá rí ǹkan ní ojú ọ̀nà tí mo lè rà, tí mo lè fi panu àbí tí mo lè jẹ, mo lè jẹun nínú ọkọ̀. Mò máa ń jẹun nínú ọkọ̀ tí ìgbà bá pè fún mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń di ọjà ààbò nígbà tí mo bá wà nínú ọkọ̀. Ó jẹ́ ara àwọn ìlànà ààbò fún ẹni tí ó bá wà nínú ọkọ̀, torí nígbà tí ọkọ̀ bá ní ìfarapa àbí nígbà tí èèyàn bá kọ́ lu ǹkan pẹ̀lú ọkọ̀, kí èèyàn má lè báa ṣe ṣe púpọ̀. So, èmi máa ń fi ọjà ààbò nígbà tí màá wà nínú ọkọ̀

Gbogbo ìgbà ni mo máa ń ṣe ìmọ́tótó ilé mi. Mo máa ń ṣe dáadáa ní ọjọ́, àwọn ọjọ́ tí ó parí ọ̀sẹ̀ bíi ọjọ́ Sátidè àbí ọjọ́ ìsinmi. Sugbọn, mo máa ń ṣe ní gbogbo ìgbà. Ní pé màá kan ṣe fẹ́ẹ́rẹ́fẹ́, màá gbálẹ̀ inú ilé mi. Sùgbón máa ṣe ní tónítóní, máa ṣe ìmọ́tótó gidi gan ní ọjọ́ tí ó parí ọ̀sẹ̀.

Lọ́wọ́lọ́wọ́, ẹ̀yin ò ro mí, ṣùgbọ́n nígbà tí mo bá ti ṣíṣe àṣe kára, nígbà tí mo bá de ile, ẹ̀yin máa ń ro mí. Ọ̀pọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, ẹ̀yin ò ń ro mí.

Èmi ò kì ń ṣe ìsọdọ̀tun ọ̀kan rárá àti rárá. Mi ò tíì ṣe rí. Mi ò dẹ̀ rò pé nǹkan tó yẹ kí n ṣe ló jẹ́ ìsọdọ̀tun ọ̀kan. Mi ò tíì ṣe rí, mi ò dẹ́ fẹ́ ṣe, mi ò dẹ́ kí n ṣe.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn kí n máa kọrin. Mo fẹ́ràn orin púpọ̀ púpọ̀. Torí wipé mo fẹ́ràn orin púpọ̀ púpọ̀, mo fẹ́ràn kí n máa kọrin náà. Mò wà lára àwọn akọrin ilé ìjọsìn mi gan. Mo lè kọrin dáadáa. Tẹ bá fẹ́ kí n kọrin fún yín, màá kọrin fún yín.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn kí n máa pín oúnjẹ mi fún àwọn aláìní, àwọn tí wọ́n nílò oúnjẹ tó jẹ́ pé èbí pa tí wọ́n ò tí rí nǹkan kan jẹ. Mo fẹ́ràn kí n máa pín oúnjẹ mi pẹ̀lú wọn kí àwọn náà lè jẹun láti gbé ara wọn. Torí ẹni tó bá jẹun ló ń rọ̀rọ̀ sọ́ ló n ríṣẹ́ ṣe, lórí oríṣìíríṣìí nǹkan ṣe.

Bẹ́ẹ̀ni, mo máa n kọ lẹ́tà fún àwọn ènìyàn ní òrékóòrè nígbà tí ó bá yẹ. Ṣùgbọ́n ó ti tó ìgbà díẹ̀ tí mo kọ lẹ́tà fún àwọn ènìyàn. Àwọn ènìyàn tí mo kọ lẹ́tà fún sẹ́yìn bíi àwọn ọ̀rẹ́, àwọn ará ilé, àwọn ará ìlú, àwọn ni mo máa ń kọ lẹ́tà sí dáadáa.

Mo mọ̀ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkọjú. Bí ọkọ̀ bá ti ń lọ sí ẹ̀yìn, èyàn máa tẹ break, ó máa dúró. Àbí tí èyàn bá wà ní ìta ọkọ̀, eyán lè nàwọ́ láti bi ẹgbẹ́ àwọn mirror tó wà ní ẹgbẹ́ láti dá ọkọ̀ náà dúró.

Mo fẹ́ràn kí n máa wọ bàtà tí ó máa ń bo gbogbo ẹsẹ̀ mi, èyí tí à ń pè ní èdè òyìnbó ní shoe, bàtà aláwọ̀ màálù. Mo fẹ́ràn rẹ̀ púpọ̀ púpọ̀ torí ó bá iṣẹ́ tí mò ń ṣe mu. Ó máa ń dí ìṣòro kù níbi iṣẹ́ mi.

Tó bá jẹ́ ibi iṣẹ́ ni mo wà, màá wà ní inú ọ́fíísì mi, màá ma wọ bí ojú ọjọ́ ṣe rí. Ṣùgbọ́n tó bá jẹ́ ilé ni mo wà, yálà kí n sùn àbí kí n máa gbá géèmù àwòrán, eré àwòrán. Eyí tó ń jẹ́ ti bọ́ọ̀lù àfẹsẹ̀gbá tí à ń pè ní èdè òyìnbó ní e-football.